Eh, ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni ìbọ̀sẹ̀ tí ó máa ń wà ní ankle ẹsẹ̀, èyí tí ó kìí gùn lọ títí báyìí tó jẹ́ pé òun ni wón ń pè ní ankle socks. Òun ni mo fẹ́ràn láti máa wọ̀. Láti kékeré mo fẹ́ràn títí di ìsinyìí tí mo ti dàgbà. Òun ni mo fẹ́ràn láti máa wọ̀. Ìbọ̀sẹ̀ kékeré ni mo máa ń wọ̀. Irú church tí mo lọ ní òní náà, ìbọ̀sẹ̀ ẹ tó máa ń dé ankle, òun ni mo wọ̀ lọ. Mo fẹ́ràn rẹ, mi ò fẹ́ràn kí socks máa gùn dé orúnkún, kí wá ṣẹ̀ṣẹ̀ máa ka wa sí salẹ̀, mi ò fẹ́ràn, mi kò fẹ́ràn rẹ̀. Ìbọ̀sẹ̀ tí ó ju orúnkún lọ, òun ni, òun ni mo fẹ́ràn láti máa wọ̀ ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni.